Ṣé o mo ńkan àwọn àdéhùn dáadáa? Ṣé o mo ń ka, ka àwọn àdéhùn dáadáa? Àdéhùn tó ṣe pàtàkì ni mó máa ń ṣe mo si máa ń fulfil ẹ̀ bó ṣe kó rí. Àdéhùn jẹ̀ n kan tó jẹ́ pé èèyàn gbọdọ̀ fi ṣẹ́ré, bó ti ẹ̀ je n kan tó wúlò tó jẹ́ pé ó yẹ kí èèyàn máa a ṣí ti eeyan ba wa ṣetán bó ṣe ń rí ṣẹ́ pé èèyàn ń fulfil ẹ̀.

Kíni ó máa ń mu ọ rẹ́rìn? A Àwọn eni tó máa ń mú mi rẹ́rìn wọ́n pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. À, inú wọn náà ni kí n rí pé mo ṣàánú eeyàn, inú rẹ sì dùn, bùkátà rẹ sì píá. Tọ́ gbogbo àwọn nǹkan báyẹn, ó máa ń mú inú mi dùn ó sì máa ń mú ara mi yá torí wípé, à, tó bá ṣàánú eeyàn tó sì rí ǹnkàn se, ko ní lọsíwájú ìrẹ̀, bo sì rí náànú.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ náà ni ìmọ̀ cyber security. Èyí tó jẹ́ pé ó ń ṣàánú àwọn èèyàn láti lé àwọn olè, à, ẹ̀rọ òfurufú lọ. Nítorí pé kí ni, àwọn olè un wọ́n ń kó owó àwọn èèyàn, wọ́n sì ń yan àwọn èèyàn jẹ. Àwọn èèyàn tí ó ti ẹ mọ̀ nkankan nípa, à, nǹkan báyẹn. So mò ń kọ́ ni kí n ba le ni imọ̀ kí n sì mọ̀ bí a ṣe máa ń mú àwọn olè, à, ẹ̀rọ ayára bíi ase, kí wọ́n máa lè bá dààmú àwọn èèyàn mọ́.

Ṣé o ní ètò láti fi, láti fẹ́ iṣẹ́, láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? A ti fi iṣẹ́ mi sí ìlú mìíràn kò ì ṣe nǹkan tó jẹ́ pé ó le. Àmọ́ mi ò ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí pé kí ni? Tí iṣẹ́ yẹn bá wà ní ìlú mìíràn to, a mọn rìn ká, kò sì ní ráyè láti dúró ti family. Teyań bá ní òwo ló fẹ́ máa lé ká, ayé ló fẹ́ máa lé ká tọ, yóò padà wá se kí ni? Yóò padà wá ká bá mọ ní torí pé kí ni? Kò le ni, èyan ò le, ní òun, ayé nìkan ni ó fi síwájú. Ó yẹ kí ẹ̀yàn náà lè gbádùn ilé ayé tọ. Àti gbádùn ilé ayé kò mọ́ ni kí ẹ̀yàn wà pẹ̀lú family rẹ̀, kí ẹ̀yàn jọ mọ jẹun, kí ẹ̀yàn jọ mọ mu, kí ẹ̀yàn sì jọ ní ètò ayọ̀. Àmọ́ àwọn ẹlòmí kò sí n tó kan wọ́n ṣá, títí wọn ní pé ká sà se kí ni? Ka rí owó ká tọ. Mo sì mọ̀ pé ní tà wọ̀n ẹ̀yàn náà ń gba imọ̀ràn fún yànnu. Àmọ́ nígbà tí mo bá lè fi iṣẹ́ mi sínú ìlú mi tí mo sì ń rí owó, bo ṣe yẹ. Èmi ò rò pé ó tún yẹ kí n ṣe máa wá, a, mí sì fi iṣẹ́ mi sí ìlú mìíràn.

Ṣé o ní irungbọ̀n? Àwọn irungbọ̀n jẹ́ ǹkan tó jẹ́ pé Ọlọ́run fi ke àwọn kan ó sì mu awọ̀n kan ko máa ó sì àìni irungbọ̀n o fi ké àwọn. Irú èmi ń tẹ̀mi nsìn mo ní irungbọ̀n àmọ́ kì í ṣe irun gbọ̀n tó pọ̀ lọ yẹ́gẹ́ge. Irun gbọ̀n ni tó jẹ́ pé èyí tó jẹ́ pé dédé dédé ni. Toor bó si ṣe wà un tí ń bá fẹ́ gé irun baun máa tún irungbọ̀n mi ṣe. Torí pé kíni mi ò lè fi irun gbọ̀n náà lẹ́ ko wa pọ̀ pọ̀ pọ̀. Yío mo dámiláàmú t'eeyań bá fẹ sùn, eeyan o ni rí ṣun. Àmọ́ irun gbọ̀n jẹ́ ǹkan tó ṣe pàtàkì púpọ̀. Ó sì jẹ́ ǹkan tí àwọn èèyàn ń fẹ́ràn sugbo mo ṣùgbọ́n à tí èèyàn bá fi irun gbọ̀n sílẹ̀ tí ó máa ń tún ṣe. Àwọn èèyàn ó máa rò pé ilé yẹn ò lọ́pọ̀lọ̀ àbí kó gbádùn. Torí ẹ ni irun gbọ̀n tẹ́mi èmi fì máa ń tún ṣe wọ́n sì máa ń jẹ́ kó ṣe ìmọ̀ mo máa ṣe ìmọ̀ tó tọ́ rẹ̀ kó lè bá a dá. Irun gbọ̀n wọ́n ń rí bí fine boy o. Àmọ́ too ó jẹ́ bó si rí dé kí mọ́n fi ejọ́ púpọ̀ dáyin láàmú.

Ṣé o máa ń wo ọ mọ wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ ǹkan tó ṣe pé ó wúlò púpọ̀ ó sì ní ìdárayá lọ́wọ́. Ó jẹ́ ara ǹti a lè ní ọun ní bí imu omọ ọkùnrin fine àbí bawo n mo ti fẹ́ pè é ní Yorùbá. Nítorí pé kí ni obìnrin wọn wọ lẹ̀kẹ̀ sọrun, wọ́n wọ ṣẹ́ṣẹ́. Tor aago jẹ́ bí ǹkankan náà fún ọkùnrin. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò dámú won o kin tí ẹ fẹ́ wọ̀

Omi tó máa ń mu lójumo pọ̀ tó. Omi tí mo ń mu lójúmo ó pọ̀ tó lítà kan ní bóyá márin àbí márùn-ún. Ní òní lásán mo ti mu lítà mẹ́ta. Ìlé òní ó sì tú ṣù. Lọ́wọ́ tí mo wá yì gàn mo ń wò pé ilẹ̀ṣẹ̀ ń gẹ́ sí àbọ̀ ni. Tọ̀. Ó sì jẹ́ pé ǹkan tó jẹ́ pé ó wà necessary torí omi dáa lára púpọ̀ ó sì jẹ́ pé ó ṣe pàtàkì lára. Tí ẹ̀yin bá ní òun ò ní mu omi torí pé ó fẹ́ fowópamọ́ àbí ǹkan kan mi tó lè padà wá lẹ́yìn. Ẹ̀yin tó bẹ́tà fún ẹ̀yàn ni pé kí ẹ̀yàn mu omi kí ara rẹ sì yà torí re ni mọ́ fi máa ń mu omi lọ́pọ̀lọpọ̀